Mo máa ń jẹ ẹran, ṣùgbọ́n ke ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ ẹran, torí pé igbá mi kò kúùn só wó tí máa fi ra ẹran. Igba mi mò ṣì máa ń jẹ ẹran, tí bá lọ sí ibìkan tan ti fún wa lẹ́ ẹran kì í ṣe pé mi ò ní jẹ o, màá jẹ ẹran. Ṣùgbọ́n igba mi tí miò bá lówó mi ò kí ń jẹ ẹran o, màá jẹun bẹ́ẹ̀

A ní ojú, a ní ojú òpó ayélujára púpọ̀, a ní, aṣọrọ̀mágbèsì, a ní, a ní wọ̀ pọ̀ gan-an, wọ̀ pọ̀, àwọn ayélujára, òpó ayélujára ta àní wọ̀ pọ̀ gan.

Mo fẹ́ràn alẹ́ gidi gan. Mo fẹ́ràn alẹ́ torí pé mo má, mo máa fi sùn, tí bá fi ṣe gbogbo kítíkítí katakata látàárọ̀ tó bá wá di alẹ́, màá fi sín ín, ara mi máa balẹ̀, màá dẹ̀ fi ronú fún ọjọ́ kejì tí màá tún fi múra sí iṣẹ́. Mo fẹ́ràn alẹ́ gan torí èmi fẹ́ràn orun, alẹ́ ni mo fi máa ń sùn, alẹ́ ni mo fi máa ń sinmi.

Mo fẹ́ran, ìgbà òjò torí nígbà òjò, òtútù máa ń wà, oru máa ń wà. Oríṣiríṣi ìgbà ló máa ń wà nígbà òjò, òrun máa ràn gbogbo ẹ oni pọ̀ jù. Ṣùgbọ́n igbá mi, mo fẹ́ran ìgbà oyẹ́, ìgbà oyẹ́

Ah, mo ti lọ sí òde rí, mo ti lọ sí òde ìgbéyàwó, mo ti lọ sí òde ọjọ́ ìbí, mo ti lọ sí òde ìṣílé, mo ti lọ sí òde, ehm, ìgbéyàwó tó pé ọdún mẹ́wàá. Ah, mo ti lọ sí òde ìparí ilé ìwé. Ah, mo ti lọ sí òde púpọ̀. Kẹ́ sẹ́ pé ojoojúmọ́ ni mo máa ń lọ, ṣùgbọ́n mo ti lọ sí òde.

Mo fẹ́ràn eré ìdárayá aláfẹsẹ̀gbá, mo fẹ́ràn àwọn tó níjó, torí ó ní eré ìdárayá kan tó yé pé ijó lọ máa ń jó. Ó ní eré ìdárayá mi tọ́ yẹ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló máa ń gbá. Mo fẹ́ràn àwọn ìyẹn. Mo f--, mo, mo fẹ́, mo fẹ́ràn, èmi tí mo fẹ́ràn eré gidi gan-an. So kò sí eré ìdárayá gan gan tí mi ò fẹ́ bẹ́ẹ̀ fẹ́ lọ gan-an taratara.

Mo máa ń lo ago ọwọ́. Mo fẹ́ràn ago ọwọ́. Mo ní ti góòlù, mo dẹ̀ ní tó níke. Kì ń ṣe pé gbogbo ẹ̀ kí ń ṣe pé gidi ni o, ṣùgbọ́n mo fẹ́ràn ago ọwọ́ torí kò ní dá kí n fẹ́ wa ago kí wàá mọ wá ẹrọ ìbánisọ̀rọ̀ mi kiri àbí kí ń má bẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn. Mo sì fẹ́ràn rẹ̀ torí pé ó máa ń, ó máa ń bu ẹwà kún ọwọ́ mi ni mo ṣe fẹ́ràn ago ọwọ́ gidi gan. Mo fẹ́ràn ago ọwọ́.

Àti ṣètò àwọn ìṣòro ní àárín ẹgbẹ́. Ìgbà mí a lè jókòó ka jíròrò ọ̀rọ̀ ka sọ̀rọ̀ nípa ìṣòro náà. Ìgbà mí a dẹ̀, kì í ṣe gbogbo ìgbà la máa ń jíròrò la máa ń sọ̀rọ̀ nípa ìṣòro náà. Ìgbà mí a lè wà to je pé a máa máa, a máa máa sọ̀rọ̀ síra wa kató, kató wa wá sí pé ò kò yẹ ká ṣe ǹkan yìí, kò yẹ ká ṣe ǹkan yìí. Ṣùgbọ́n kí ẹ̀yan máa bára ẹni sọ̀rọ̀, iyen lo da.

Mo máa ní gan, o ṣòro fún mi láti dúró sí iwájú àwọn ènìyàn, ṣùgbọ́n tí mo bá ti dúró tí ó bá ti ń pé bí iṣẹ́jú márùn-ún, tí ó bá ti ń pé bí iṣẹ́jú mẹ́wàá, mo máa le, mo máa le sọ̀rọ̀. Ṣùgbọ́n, ní àárín ìṣẹ́jú márùn-ún ìbẹ̀rẹ̀, ara mi máa maa gbọ̀n, mi ò ní le wòkè gan, mi ò ní mọ ǹkan tí màá sọ.

Ṣé o máa ń ṣe ìmójútó jú wọ̀n ṣàfítì kéwé rẹ? Mi ò mọ nǹkan tí ǹkan tẹ́ kọ, mi ò mọ nǹkan tó túmọ̀ sí, ṣùgbọ́n a ti máa ń ṣe ìmójútó ara, a ti máa ń ṣe ìmójútó gbobon nkan to ba ton mon mi àbí toba ton mon ọ̀rẹ́ ojulumo ani toba se sun mon mi mo fẹ́ràn ki maa tojure. Mi kìn fẹ́ kí ǹkan ẹ̀yàn tó bá jẹwipe ó súnmọ́ mi kó máa ṣẹlẹ́yà nílẹ̀.

Fún ìparí ọ̀sẹ̀, to bá jé pe ìparí ọ̀sẹ̀ to je pé mo máa ń lọ ibi iṣẹ́ ni, ìparí ọ̀sẹ̀ màá fi fọṣọ, màá fi lo aṣọ tí màá lò fún ọ̀sẹ̀ tó ń bọ̀. To bá je pé ìparí ọ̀sẹ̀ tí mi ò, tí mi ò lọ ibi iṣẹ́ to jẹ́ pé ilé ni mo wà, mo máa fi sùn mo máa fi dáná oúnjẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ àti oúnjẹ ìparí ọ̀sẹ̀ yẹn. To bá je pé ilé yi tí mo wà ní ilé ìwé ni, mo máa fi sùn, màá fi sinmi gbogbo lílo bíbọ ọ̀sẹ̀ tó kọjá, màá sì máa gbáradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀.

À mó máa ń jí lórú gan. Igba mi to je pé a máò, mi ò ní sùn láti alẹ́ títí di ọjọ́ kejì. Tẹ́ pé ojú mi máa wà lára ń gbe ran, ń gbe ran. Ojú mi máa wà ṣíṣí, mi ò ní sùn. So tó bá je pé tòru yẹn ni mo máa, mo máa wà jíjí. Ìgba mi, tó bá je pé mo lọ ibi iṣẹ́, tó bẹ́ẹ̀ tí bẹ́ mi, tó bá ti d'aago mẹ̀sàn, màá sùn. Ṣùgbọ́n ọjọ́ tí mi ò lọ ibi iṣẹ́, igba mi gan tí bá lọ ibi iṣẹ́, mo máa ń dùrù. Mo fẹ́ràn òru gan.

Mo máa ń wá ìjára mọ́ṣẹ́, mo máa ń fẹ́ran kí èèyàn tuntun kó jára mọ́ṣẹ́, kí ara ẹ ṣe, kí ara ẹ ṣe jára, jára mọ́ṣẹ́, kó má máa fà, kó má máa rìn dìn, kó, kó se gága, kó le bá a yàn sọ̀rọ̀, kó le rẹ́rìn-ín, tó jẹ pé ojú ò kí ń ti, ò kí ń.

Bẹ́ẹ̀ni, mo ti l'eyan kúrò níbi iṣẹ́ rẹ, mo ti sọ tẹ́lẹ̀ pé mo fẹ́ràn kí iyán má máa fà, kó má, kí iyán má dídìnrín, ẹni tí mo sì lè ní í jẹ nígbà yẹn kì í yara ṣiṣẹ́, ó máa ń fà, ó máa ń, ó máa ń ṣe díẹ̀ díẹ̀, kò jára mọ́ṣẹ́, kò le lánu, ṣùgbọ́n fọ́rọ̀ dá ṣaka lẹ́nu rẹ̀, kò tún wáa ń ní, kò tún mọ bí wọ́n tún máa ń bá àgbàlagbà sọ̀rọ̀, ǹkan tí mo fi lè nìyẹn mọ́ de sì lé.

Ìṣẹ́gun ọdẹ, ìṣẹ́gun ọdẹ, ó jẹ́ ìgbà tí ọdẹ bá lọ sí inú igbó tí ó sì pàdé ẹranko búburú tó sì ṣẹ́gun ẹ̀. Kò sí ìṣẹ́gun tó jù iyẹn lọ àbí kò sí ìṣẹ́gun tó tó iyẹn. K'éyan ó ń lọ sí inú igbó láyọ̀, ko de dé láyọ̀. Kò sí ìṣẹ́gun tó, tó iyẹn torí ẹni tó lọ tó bọ̀ ní ká kí. Ó ní orin kan tan máa ń sọ pé, "a ti lọ a ti dé, ẹni orí yo ó di lé. Ẹni bá lọ ló bá dé."

Mo ní ọjọ́ méjìlá torí ọ̀sẹ̀ Kérésì ati ọ̀sẹ̀ ọdún tuntun. Óhun ni ìsinmi ọdọọdún àfi ìsinmi ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ yẹn, ó sì dálé lórí, ìgbà mìí mo máa ń ṣiṣẹ́ ní ìparí ọ̀sẹ̀. Ọjọ́ ìsinmi nìkan ni mii kí n máa lọ torí mo fẹ́ lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn iyẹn, omo mo máa ń ṣiṣẹ́ ni, èmi mo máa ń ṣiṣẹ́ gan ni.

Mi ò kí ń lo ẹ̀rọ náà, torí èmi fẹ́ràn ohùn mi. Ẹyin gan be se ń gbọ́ ohùn mi ṣẹ́ fọ́fun ohùn mi ni. Mo fẹ́ran ohùn mi gan, so ẹmi ò kí ń lo ẹ̀rọ kankan tí máa rán ohùn mi. Mo fẹ́ran ohùn mi, mo dẹ̀ máa, ohùn mi máa ń pàrọ̀, tí mo fẹ́ pàrọ̀ ohùn mi mo máa ń pàrọ̀ rẹ̀. Kò nílò kí n tún máa lo ẹ̀rọ kankan.

Mo máa ń bẹ̀rù òkè, ti bá wà lókè báyìí, mo máa n bẹ̀rù kí ń máa wólẹ̀. Mo bẹ̀rù ẹ̀ gan, mí ò ní fẹ́ síra rárárárá. Torí máa ma pariwo ní kí wọ́n gbé mi lọ sí ibi tó ga. Mo máa n bẹ̀rù rẹ̀ gan. Mi ò ní fẹ́ kí ń máa gun ibi tó wà ga torí mo bẹ̀rù kí n dúró sókè. Kí ìsàlẹ̀ wá, kí wọ́n jí sì sàlẹ̀. Mo máa n bẹ̀rù rẹ̀ gan.

Mo ní mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, mo máa ń ṣe dáadáa torí ìgbà yẹn ni ẹ máa fi lè jọ gbogbo irò nu, gbogbo ohun tó bá ń dá ẹ láàmú. Gbogbo ǹkan tó bá ń dá ẹ láàmú, gbogbo ǹkan tó bá ń ṣe ìsọdọ̀, ìsọdọ̀tun ọkàn ẹ. Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣa tuntun? A! Títí tí èyí tí mò ń lò títí tó máa fi bàjẹ́ ni màá fi ra àmì ò. Èyí tí mò ń lò yẹn tí ó bá ti bàjẹ́, a ń lò lọ nía. Afí to ba jẹ pé owó kan dé sí mi lọ́wọ́ tó pọ̀ gan-an. Ìgbà ẹni màá ra tuntun tí ó jẹ pé, "Ẹ̀hẹ́n, màá sọ wá mọ̀." Ṣùgbọ́n tó ba jẹ pé mi lówó, àní èyí tí mò ń lò kò sì ti bàjẹ́. Kí mọ lọ̀ lọ ni o. Kí mọ̀ lọ̀ lọ títí tó lọ́ máa fi pèsè owó. Mò sì gbadua à kí Ọlọ́run máa ma pèsè owó fún wa ni a ní ṣe ráhun owó. Owó ò ní, owó, owó ò ní jọ̀ta wa, owó ò ní ṣẹ̀gbọ́n wa. A máa ma rówó lọ́ni, a máa rówó lọ́wọ́ àní mi lọ́run.

Mo fẹ́ràn kí máa wọ ṣòkòtò àtẹ ewu dáadáa, igba mi mo fẹ́ràn ẹwu tó bá sún mọ́ ara mi, tó bá mú mi lára gan-an pẹ̀lú ṣòkòtò tó ba tóbi, àbí èyí ta n máa ń wọ̀ láti orí alábọ̀rin wò, àbí? À, ṣùgbọ́n mo fẹ́ràn ṣòkòtò àtẹ ewu dáadáa.

Mo maa n ṣe ìtọ́jú ọjà ọ torí Yorùbá gan ní i bi a tí n ṣe láti ń jẹ. Tẹ bá ṣe ìtọ́jú àwọn ọjà, bó làá ṣe jẹ, bó làá ṣe rí nǹkan jẹ. So ìtọ́jú ọjà a o ṣe pàtàkì gan. A ti máa tọ́jú ọjà. Baṣe ń tọ́jú ibi tí a tí ń rówó. Ibe náà ni owó mi máa ti máa wọlé sí. Ìtọ́jú ọjà ṣe pàtàkì gan. Ẹ má jẹ kí ẹni kankan tó wa. Ó dá ká máa ṣe tọ́jú ọjà.

Àwọn iṣẹ́ àkànṣe, a máa ya àwọn èyí tó pọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, a máa ya àwọn èyí tó kéré sẹ́gbẹ̀ẹ́ kan. A wà máa ṣe díẹ̀ die a kókó ṣe eyi tó pọ̀ náà, ká tó wá ṣe àwọn kéékèèké. Nítorí tí ẹ bá lọ wá gbogbo ẹ̀ máa yà, ọmọ kò ní da o. Ṣùgbọ́n tí ẹ bá tí ń ṣe, tí ẹ bá ń kẹ gbọ́ orin tẹ́ẹ́ns, tẹ́ẹ́ns ṣe kéèlèkéèlé bí kẹ́ẹ́kẹ́ ẹ pé wọ́n sí méjì, kẹ pé èyí tó pọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, kẹ pé èyí tó kéré sẹ́gbẹ̀ẹ́ kan, kí ẹ wá kọ́kọ́ ṣe àwọn èyí tó pọ̀ náà, kí ẹ tó wá bọ́ sí àwọn tó kéré. Ohun ló máa dáa, torí gbogbo agbára yin e fi ṣe gbogbo èyí tó le, èyí tó wá rọ̀, ẹ wá fi ara balẹ̀ ṣe ẹ́.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi, ah, mo ní fẹ̀. Gba mi, mo máa ra nǹkan fún ra mi, má kan mu inú ára mi dù, má kan ra nǹkan fún ra mi. Gba mi, mo kan máa wá ni, ó lọ́dún kan gan tí mo gbàgbé ọjọ́ ìbí mi, to je pé mi rántí, mo kọ̀ wá ni, mi rántí ọjọ́ ìbí mi. Ṣùgbọ́n, to ba jẹ pé ó wá lówó mi, màá ra nǹkan fún ra mi, màá jẹun dáadáa, màá tún ara mi ṣe dáadáa.

O nígbà mí tí mo máa ń mu, mo dẹ̀ gbọ́ pé wón ní kò dáa lára. Mi ò dẹ̀ fẹ́ ǹkan tó máa ba ẹ̀yà ara mi jẹ́, só ké i se gbogbo ìgbà ni mo máa ń mu. Nítorí ìgbà tí wọ́n ní kò dáa lára, ó ní caffeine lára, kí èèyàn má lọ máa mú kó wá lọ máa fà ǹkan sára èèyàn. Ṣùgbọ́n mo máa ń mu nígbà mìí, ó lè kí n lè, kí n lè wà, pẹ́ pẹ́ kára mi jí pẹ́ pẹ́. Mo fẹ́ràn kí máa ń mu.

Ìgbà mí mo máa ń bínú torí ó máa ti rẹ̀ mí, tó bá ti rẹ̀ mí, tó bá dé mú mi bínú, màá bínu. Bí tó bá ti ń sọ̀rọ̀ ǹkan tí ò ṣe, èmi ò sì fẹ́ràn kí ọ máa sọ̀rọ̀, kí ọ máa sọ̀rọ̀ sọ̀rọ̀, kó máa rojọ́ rojọ́ sí mi lórí to ba pé ǹkan tó yẹ kó sọ lẹ́ẹ̀kan ó ti sọ bí ẹ̀mẹ́rin, ó ti sọ bí ẹ̀máarun, a ó máa ń bí mi nínú. Èmi ò fẹ́ràn kí ọ máa kanra, kí ọ máa rojọ́ jù, mi ò fẹ́ràn rẹ̀ rárá.

Kò sí ń kan ti mi ò le fún yàn, tí ẹni náà bá ń sọ'jọ́ ibi, tó bá ra nǹkan, tó bá ṣe nǹkan, bóyá ó ń so'jọ́ ẹibi, ó ń ṣe ayẹyẹ kan, mo fẹ́ràn kí máa fún èniyen lẹ́bùn, àbí tó bá ń ṣe ayẹyẹ ìgbà ìfẹ́, mo fẹ́ràn kí wọn kí máa fún àwọn èèyàn lẹ́bùn gan-an. Torí tó bá ń fún àwọn èèyàn lẹ́bùn, ó dáa kó máa mú inú àwọn èèyàn dùn. Tó bá mú inú àwọn èèyàn dùn, wọ́n mọ̀. Ah, ṣùgbọ́n.

Ìgbà méjì ni mo máa ń fẹ́ kó gbóná dáadáa, lẹ̀mẹjì kó gbọ́dọ̀ ju ẹ̀ẹ̀mẹjì lọ. Ìgbà mí ò máa ń jẹ́ emẹ́ta, ṣùgbọ́n mo fẹ́ràn kí ó máa jẹ́ ẹ̀ẹ̀mẹjì. Ẹ̀ẹ̀mẹjì yẹn ló da. E bere lowo ẹni enikookan ẹ̀ẹ̀mẹjì yẹn ni dédé kí ọmọlúàbí yẹ kó ṣe. Teyan ba n ti se ju eemeji lo o n ti se aseju. Àṣejù ò dẹ dá. Àṣejù ni wọ́n ń pè ní bàbá àṣetẹ́.

Mo ti sọ tẹ́lẹ̀ pé mo fẹ́ran atẹ́gùn, èmi ò fẹ́ran oru, mo ní fáanù, mo ní ǹkan tó máa ń fẹ́ mi látẹ́ gùn gan-an kékeré kan to je pé tí ó bá síná, òun ni mo máa ń lò torí mi ò lè fẹ́ kó orúkọ kan wa pa mí. Èmi tí mo fẹ́ di ìyàwó bàbá olówó, níwà jẹ́ kóorú kan wa pa mí kò lè ṣe é ṣe.

A! Mo fẹ́ràn kí n máa gbàdúrà o làárọ̀. Igba mí gan, mo lè máa ṣiṣẹ́ lọ kí ǹ kan rántí nkan máa ni Ọlọ́run ṣàánú fún mi. Kò sí ìgbà tí ó daa kí èèyàn máa gbàdúrà. Gbogbo ìgbà ló da kí àwọn ṣàdúrà. Torí báa bá kí ń ṣàdúrà, bò wá láa se ṣe ayé wa. Ó da kí èèyàn máa ṣàdúrà o. Jọ e ṣàdúrà gan-an ni. E jia máa ṣàdúrà ki Ọlọ́run lè ṣe fún wa, Ọlọ́run a sì ṣàánú wa.

A ti máa bá àwọn oníbàárà sọ̀rọ̀, n máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfojúsùn, má máa bá wọn sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kọ́ le, kọ́ le ra nǹkan táa ń dá, kọ́ le bá wa rajà. Ṣùgbọ́n tẹ bá ń pariwo mọ́ wọn àbí tẹ, tẹ e bá jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tẹ́ ẹ kàn lè ju tẹ fi ẹ̀rín àti ọ̀yàyà bá wọn ṣé, wọ́n ò ní rájà. Ṣé ó da kí èèyàn máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìnudídùn?

Émi máa ń ṣàtúnló nǹkan o, é. Mi ò ní ṣàtúnló nǹkan kẹ̀ ẹ, é. Mi ò maa tí ì lọ́wọ́, èmi ò maa lọ́wọ́. Tó bá ṣàtúnló nǹkan, èyí tó bá, tó bá ti wori, tó bá wọ̀ mọ́ ibo lófẹ́ jù síi, mo máa n ṣàtúnló nǹkan dáadáa o. Tó bá lọ ń fara wé eeyan, tó máa ní ẹ̀ kí i ṣàtúnló nǹkan ẹ, kí i ṣe eleyi, wò ó kan lọ kóra ẹ sí gbèsè ni. Kò dẹ́ sẹ́ni kankan tó ran ẹ. Ṣùgbọ́n tó bá ń ṣe jẹẹ jẹ, ti o jẹ́ kí ẹni kankan, to jẹ́ kí ẹni kankan lọ máa tì ẹ ní itikuti abí o lọ ń wo ago alaago sáré, iyẹn lo máa dá o. Ṣùgbọ́n tó bá lọ ń wo ago alaago sáré, ó sáré kọjá kádàrà ni, kò dẹ ni da.

Mo máa ń pa amọ̀ torí tí, tí ẹyan o bá kí ń pa nǹkan mo, ọjọ́ tó bá máa nílò rẹ̀, ó máa ma wà kiri. Ṣùgbọ́n tó bá pa nǹkan, ọmọ máa ma gbé síbi tó ye kó wá, ó máa ma gbé gbogbo rẹ̀, ó máa ma yanjú gbogbo ẹ̀ dáadáa. Ọjọ́ tó bá máa nílò rẹ̀, kò nílò kó wá má sáré kiri tó máa sá eré kan tí ò ṣe kiri, o kò máa lọ mú níbi tó yẹ kó wá. Ṣùgbọ́n tó bá lọ sáré kiri, tó bá lọ sá eré kan tí ò ṣe kiri,

Ta ni ò mọ̀ bó ṣe máa ń wẹ̀? Ṣá, ọ lawon mi, tí wọn ò mọ̀ bó ṣe máa ń wẹ̀ tó ẹ pé, tó bá wẹ̀ tán bái, ẹ mọ wò pé àáá, ṣé ẹ ti wẹ̀ ni, àbí bó? Ṣùgbọ́n àwọn mí tí wọn ò mọ̀ bó ṣe ń wẹ̀ gan an, Ọlọ́run ṣàánú won, gbogbo ẹ̀yà ara wọn, wọ́n máa máa rùn. Kẹ mú kaiǹkain atí óṣẹ, kẹ fi gbo ara yin, kẹ fo ara yin dáadáa. Rárá o, ṣé lọ́ máa lọ balùwẹ̀ tó máa tú jáde, tó máa ma wò bí òkú?

Bí ọmọ Yorùbá tí mo jẹ́, obìnrin máa kúnlẹ̀ kínyàn, ọkùnrin máa dọ̀bálẹ̀ kínyàn. Ni èdè mi ní ìlú wa, ní orílè-èdè wa, wọ́n máa ń, wọ́n máa ń bẹ̀rẹ̀ kínyàn. Àwọn mii wọ́n dẹ̀ máa ń báyan lọ́wọ́ kínyàn. Kò sí èyí tẹẹle ki wọ́n, ṣùgbọ́n ní ìlú Yorùbá, ní èdè Yorùbá, obìnrin máa kúnlẹ̀, ọkùnrin sì máa dọ̀bálẹ̀

Kì í ṣe nígbà tí epo bá tán, nígbà tí epo bá ku díẹ̀ kò tán bóyá ó tí ń ku bí i ìrìn ìṣẹ́jú, ìṣẹ́jú bí i ọgbọ̀n. Ìgbà yẹn ni mo máa ń ra epo sí ọkọ̀. Ṣùgbọ́n ìgbà mí tí mi ò bá wò ó tí ọkan mi ò bá sínbẹ̀, tó bá ti fẹ́ tán, tó bá ti ń ṣú kẹrẹ, fàkẹrẹ, ni ma se ṣe wàá lọ ra síbẹ̀. Kò dé dáa.

Mo ti sọ tẹ́lẹ̀, mo fẹ́ràn àwọn ẹbí mi gidigidi dáadáa. Bí bá fẹ́ lo àkókò pẹ̀lú wọn, ìgbá mi mo lè wà to je pé a lè máa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan, a máa sọ̀rọ̀ nípa nǹkan, a máa máa sọ̀rọ̀, a máa ma jíroro, a máa ma rẹ́rìn-ín, àbí à lé jáde.

Mo mọ̀ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ bí ìrẹsì, ìrẹsì alásèpọ̀, ìrẹsì àsátà díndín, mo mọ bọ́ ṣe se ẹ̀wà, ẹ̀wà àgọ̀ oyin, ẹ̀wà àsátà díndín, ẹ̀wà alásèpọ̀, iṣu, iṣu díndín, iṣu dìbò, iṣu àti epo, iṣu àti ẹja díndín. Wọn ṣé máa ń se ọbẹ̀ ẹ̀gúsí, ẹ̀fọ́ rírò. Àwọn ọbẹ̀ ìlú mìíràn àbí èdè mìíràn nìkan ni mo mọ̀ pé mi ò lè se. Ṣùgbọ́n àwọn ọbẹ̀ tí gbogbo èèyàn máa ń jẹ mo mọ̀ ọ́ se dáadáa.

Orí máa ń fọ́ mi tí n bá ti ṣiṣẹ́ tó bá ti rẹ̀mí, tí n bá ti rín inú orùn àbí tí n bá ti ṣe nǹkan tó jẹ́ pé ó ti pọ̀ ju fún ara mi, ó ti pọ̀ ju fún agbárí mi. Orí máa ma fọ́ mi, orí mi máa ma gbóná, orí máa ma dìde igba yẹn. Ṣùgbọ́n tí mo bá rí pé mo wà, mò ń jẹun dáadáa, mò ń sinmi dáadáa, mò ń mú omi dáadáa, mò ń ṣe gbogbo nǹkan ní ìgbà tó yẹ kí n ṣe, orí ò kí ń fọ́ mi àfi tí ọ́ bá jẹ́ pé ibà lókù ló ń ṣe mí.

Ẹbí mi, àṣà wo, àṣà kan tí mo mọ̀ pé àwọn ẹbí mi ní ni pé a ní oúnjẹ tó yẹ kí a jẹ ní ojoojúmọ́, oúnjẹ alẹ́ tó yẹ kí á jẹ ní ojoojúmọ́, àti mo yẹ ká lẹ̀. A ti mọ̀ pé ọjọ́ ajé iyan la máa gún. Oúnjẹ tó yẹ kí a máa jẹ lójoojúmọ́. Gbogbo wa ti already mo àṣà tí mo mọ̀ pé a máa ń ṣe ní ile wa nìyẹn ní ẹbí.

À, mo máa ń fi owó pamọ́ o, é. Torí tí ẹ̀ bá fowó pamọ́ nígbà òjò, ìgbà ẹ̀rùn báyìí, kò ní fàràre lò kò ní sa ràre sugbon tẹ ń bá fowó pamọ́ nígbà kú, ìgbà tí ẹ bá fowó pamọ́ nígbà tó yẹ kí ẹ fowó pamọ́, nígbà tí ẹ bá nílò owó, ẹ máa le rí iná.

Mo ti sọ tẹ́lẹ̀ pé mo fẹ́ran eré ìdárayá, eré badminton. Mo fẹ́ràn yẹn gan-an, mo fẹ́ràn kí a máa wẹ̀ lódò, mo fẹ́ràn ìyẹn kí n máa wẹ̀, kí inu mí máa dùn. Mo fẹ́ràn kí n máa wẹ̀ lódò, mo fẹ́ràn kí n máa kọrin, mo fẹ́ràn, nígbà mí mo fẹ́ràn kí n máa kàwé, kì í ṣe gbogbo ìgbà o. Nítorí ìwé yẹn kì í ṣe gbogbo ìgbà, ni mo fẹ́ràn láti máa.

Bí wọ́n bá ṣe ṣiṣẹ́ sí, igbà mí wọ́n máa ṣiṣẹ́ dáadáa, igbà mí àwọn tó bá ṣiṣẹ́ dáadáa máa gba owó tó gọ̀ boi, tó ga. Àwọn tí wọ́n o bá ṣiṣẹ́ dáadáa máa gba owó tó lọlẹ̀ díẹ̀. Bi ó ba ṣe ṣiṣẹ́ sí ló ṣe gbowó sí. Ẹ̀yàn kan ọ̀le wa le ṣiṣẹ́ kí ẹ̀yàn kan wa ma gbówó ẹ̀. Bi ó ṣe ṣiṣẹ́ ló ṣe gbowó.

Aṣọ wíwé mo ní, mo máa ń wé lọ sí ilé ìjọsìn, ìgbà mìi mo máa ń wé aṣọ lọ sí class. Mo máa ń wé aṣọ lọ sí ilé ìwé ìgbà mì. Ṣùgbọ́n mi ò kí ń wé lọ ibi iṣẹ́, mi ò kí ń wé lọ ibi iṣẹ́ rárá, wọ́n ò kí ń gbà, wọ́n ò gba níbi iṣẹ́ wa.

Mi ò ní gíláàsì oorun, ṣùgbọ́n mo ní, a! Mo ní gíláàsì oorun torí ìgbà mí oorun orílẹ̀ èdè wa yìí ó pó gan o máa ń wọ inú ojú. Igba mii mí ò ní rí na tí n bá wà n nú oorun ṣùgbọ́n tí n bá wọ gíláàsì oorun yẹn, dígí ni wọ́n máa ń pe gíláàsì tí ń ba wọ dígí oorun yẹn, ó máa ma jẹ́ kí ojú mi kó máa wálẹ̀.

Kò sí ibi tí mi ò ti máa rán ǹkan. Mo máa rán ǹkan ní kí mo ti máa rán ǹkan? Mo máa rán ǹkan ní ọjà. Mo máa rán ǹkan ní ibi tó ti ń ta ọjà kéékèè. Mo máa rán ǹkan ní ibi tó ti ń ta ọjà púpọ̀. Ìgbà mí mo máa rán yàn lọ ra ǹkan.

Owó, owó náà ni máa n wà n nú rẹ̀. Àpò owó mi, owó náà ló máa wà n nú rẹ̀. Owó nìkan náà ló wà n nú àpò owó mi. Owó, owó púpọ̀, owó o. A ni a ní owó, a ní owó pépà, a ní òwó o.

Mo fẹ́ràn kí máa yàwòrán gidigan. Torí ìgbàkúgbà tí bá ń yàwòrán báyìí, mo máa ń dá, tí máa ń ríra mi báyìí, inú mi má dùn ní. Torí tí ń bá yàwòrán, àwòrán máa ń bá mi lára mú gidigan. Tó yẹ́ pé má máa ún. Even àwọ̀ mi tó yẹ́ pé mo dúdú tẹ́lẹ̀, ó máa jáde gan tí ń bá yàwòrán.

Mo máa ń di ọjà ààbò ti bà wà ní mo fẹ́ràn orin afro torí àwọn tó máa ń kọ́ ọ́n. Mo sì fẹ́ràn àwọn orin yìí sí àwọn orin bíi Boluwatife Bákare, àwọn orin Tope Àlàbí, àwọn orin Simisola Àgbẹ̀bí, àwọn orin Pẹ̀lúmi. Mo fẹ́ràn wọ́n, mo sì fẹ́ràn orin afro.

Mo ò tí ì rìn pẹ̀lú ẹ rí. Ó ní ìgbà kan tí mo ní pé mo fẹ́ rìn pẹ̀lú ẹ, ṣùgbọ́n àkókò ni ò sí. Mo máa ń lọ ibi iṣẹ́, kí n tó lọ ibi iṣẹ́, kí n tó dé, kí n tó ṣe àwọn nǹkan wó mtchew. Ṣùgbọ́n mo, mo ní lọ́kàn, ó wà lọ́kàn mi pé kí n fi ọkọ̀ ojú-irin rìn ìrìnàjò. Bó ti è jẹ́ ìrìnàjò kékeré, mo fẹ́ fi ọkọ̀ ojú-irin.

Mo ti sọ tẹ́lẹ̀ pé tí bá lọ ibi iṣẹ́, mo máa ń pẹ́ dé bí aago mẹ́sàn nígbà mí. Onijo kan gan ti mo de nibi ago mewa ìgbà ti mo lo ibì iṣẹ́. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń, mo máa ń tètè dé. Mi ò máa ń dé ní àkókò nígbà mí bọ̀. Ṣùgbọ́n nígbà mí mo máa dé ní àkókò, màá tètè dé bí aago mẹ́ẹ̀sán, bí aago méje, aago mẹ́fà gan. Ó ní ìgbà kan tí wọ́n ń jà ní àdúgbò ibi iṣẹ́ wa pé aago mẹ́rin mo dé.

Ó ti tó bi ọ̀sẹ̀ bi méjì sẹ́yìn. Ìgbà ẹni mo lọ sí ọjà gbẹ̀yìn. Ó dẹ̀ lọ sí ọjà torí pé ọ̀gá mi rán mi. Mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí ọjà torí pé iṣẹ́ pọ̀ tí mo máa ń ṣe kí n tó lọ ibi iṣẹ́ kí n tó dé àwọn àbúrò mi. Àwọn ìyá mi gan máa ń lọ sí ọjà. Ṣùgbọ́n èmi kí n tó lọ sí ibi iṣẹ́ kí n tó dé, mo máa ń lọ sí ibi iṣẹ́ gan nígbà mi lọjọ́sin. Kí n tó lọ ibi iṣẹ́ kí n tó dé, àgọ́ ti lọ.

Mo máa kọwé pẹ̀lú ọwọ́ o. A Mo máa, a, mo máa kọwé pẹ̀lú ọwọ́ gan, tẹ bá rí e máa fọ́ fún. Mo máa kọwé pẹ̀lú ọwọ́, to yẹ́ pẹ́ ẹ máa rí báyii enú yin maa re, e máa ni àá, sé ọwọ́ náa lọ ti kọ ki niyi? Torí ó máa dàa gan. Ti n bá kọwé pẹ̀lú ọwọ́ báyìí, ó máa n dàa gan, ó máa n jáde to yẹ́ pẹ́ ẹ lèrí ri, ẹ lèká.

Mo ti sọ tẹ́lẹ̀ wipé mi ò fẹ́ràn kí èèyàn máa da ǹkan rú. So a ti tun ǹkan se tí èèyàn bá ti dàrú bá yi, bo bá ti dàrú o máa ń rín mi lára. Bá ti dàrú bá yìí, màá dúró pé kí sáré lọ tun ṣe kó tó di pe ó máa máa rí mi lára. Màá, màá wa ma wo bi gba to ye pé igbe ni mo fẹ́ràn kí máa tún ǹkan ṣe dáadáa.

O ti pẹ́, o ti pẹ́, o ti pẹ́, ìgbà mí gan-an, mi ò kí la àlá burúkú, Ọlọ́run máa n ṣọ́ mi, a dé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún abo rẹ̀ lórí mi. Alábùrúkú ò sì mọ̀, ó ti pẹ́ mi ní rán tí gan.

Mi ò kín lógun lójoójúmọ́, ah ògo ójoójúmọ́ kẹ? Mi ò kín lógun lójoójúmọ́ o, mo máa ń bẹ̀rù gan àti lógun, tárá mi gan ò bá yá, ìgbàmí mí ò ní lógun bá ó máa lọ, ó máa lọ, ó máa lọ tí bá ti rí pé ah eléyìí ti ń dojú ẹ o, ìgbà yẹn ni máa ẹ̀ ṣẹ̀ wá lógun, ṣùgbọ́n ìgbà mi, mi ò ní lógun.

Mi ò lò rí, mi ò tíì lò rí gan. Gba mi gan, mi ò lò ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí o. Ah! Ó ní ìgbà kan tí mo ti lò, mo ti lò bí ẹẹkan àbí ẹẹmeji. Ṣùgbọ́n kákọ̀n, ìgbà tí mo lò ó gan kò pẹ́. Kò sí ẹ́, mi ò tíì lò ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí ṣá.

Ìgbà mí bí ẹ́ méjì, ìgbà mí bí ẹ́ kan, ìpàdé. Kìí ṣe ìgbà mí máa ń ní ní ilé ìjọsìn, ìgbà mí máa ń ní ní ilé, ní ibi iṣẹ́, ma a dẹ ní ni ilé ìwé, ìgbà kí n dẹ se ojojúmọ́ kì í ṣe ọ̀sẹọ̀sẹ̀. Bí ẹ́ kan àbí ẹ́ méjì, pátápátá ẹmeeji.

Mo máa ń lo ẹ̀rọ ayárabíàsá jù, mo máa ń lo òǹkọ́wé, ìwé ìkọ̀wé, mo sì máa ń lo àga but. Ẹ̀rọ ayárabíàsá yẹn ni mo máa ń lò jù torí màá máa fi àwọn nkan tí a ti ṣe rí àti ǹkan tí a máa ṣe.

Mo máa ń na ara mi dáadáa. Bí n bá ṣe nǹkan tí ò da, mà á na ara mi. Ìgbà yen ni mo fi ń bá ara mi sọ̀rọ̀ pé, Olajumoke máa ṣe eleyi mon. Bí n bá ń na ara mi, bóo nii ṣe wa? Mura sísẹ́ àbí bó nii se ṣe?

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ bí kí ń bá wọn ṣiṣẹ́, kí ń bá wọn gbé nǹkan, tí wọ́n bá nílò nǹkan, gbá mi tí wọ́n bá fẹ́, tí wọ́n bá ní owó láti ná, tí wọ́n bá ní oúnjẹ láti jẹ, a máa ràn wọ́n lọ́wọ́. Ka le torí kì í ṣe gbogbo ènìyàn ló níba ṣe, ní a máa ràn wọ́n lọ́wọ́ fún oúnjẹ, a máa ràn wọ́n lọ́wọ́ fún nǹkan tí wọ́n bá fẹ́ mu, nibí i tí wọ́n bá fẹ́ gbé, tí wọ́n bá, tí wọ́n bá nílò ìrànwọ́ ní ilé ìwé, bí wọ́n bá fẹ́, kí nǹkan tí olùkọ́ bá kọ wọn tí ó bá ye wọ́n, a máa ràn wọ́n lọ́wọ́ níbí.

Mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ dáadáa. Mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ bíi ẹtí, bí i ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́, aago, ẹ̀gbà orí, ẹ̀gbà ẹsẹ̀. Gbogbo ẹni mo máa ń wọ, ti owo bá wà gan, màá ra tì goolu to je ó máa po lara mi. Mo fẹ́ran.

Lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí àmàlà gbẹ̀gìrì àti ewédú àti o mi ọbẹ̀ àti bọ̀kọ́tọ̀ tó wù mí jẹ. Mo lọ sí ilé oúnjẹ, mo sì lọ jẹ torí pé àti sèé ní ilé-ìwé ó máa ni ra. Mo sì ń lọ sí ilé-ìwé, màá kàwé, màá lọ sí yàrá ìkàwé. Ó nira ni mo ṣe ní, "Hmm, jẹ lọ rà nílé oúnjẹ."

O ní ìgbà kan tí mo kọ lẹ́tà fún àwọn ènìyàn ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Lẹ́ẹ̀kan kan, ìgbà tí mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan kan náà ni bíi bi ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹméjì lọ́sù.

Mo fẹ́ràn ìgbóná, ìgbóná jeje tí ó pariwo, tí ó, tí ó ń lọ títí, tó kàn, gbogbo ẹ̀ kàn lọ jẹ́ẹ́jẹ́ tí kò, tí kò ní mí lára. Iru àwọn yen ni mo fẹ́, mi o fẹ́ ǹkan tó máa ní mí lára, tó máa jẹ́ kí màá lọ, kí màá bọ̀, kí màá, orí máa fọ́ mi, mì í fẹ́ràn.

Mo sì sọ tó lẹ̀ pé, wákàtí tí mo máa ń fi ṣiṣẹ́ ké ṣe, ké ṣe pé ó ti wá ń bẹ igbà mí. Mo lè ṣẹ́ fún wákàtí mẹ́jọ, wákàtí mẹ́sàn án, wákàtí mẹ́wàá gan gbà mí. Ó ní ìgbà kan tí mo ti ṣẹ́ fún wákàtí mẹ́tàlá. Bẹ́ẹ̀ ni mo ṣiṣẹ́ fún wákàtí mẹ́tàlá níbi iṣẹ́. Mo lọ láti ago méje àárọ̀ tún sì dé ní ago mẹ́sàn án alẹ́.

Mo san àkókò jíjìn mi ní ago mẹ́fa, ìgbà mi tí mo bá ní ǹkan tí ó yẹ kí n ṣe kí n tètè ṣe, màá ṣe ní ago márùn-ún, tí ó bá gbé mo fẹ́ kàwé lọ́ọ̀rẹ́, màá ṣe ní ago méjì ọwọ́ àbí ago kan, màá ní ago mẹ́ta gan-an, ó dá lórí bó ṣe rẹ mí sí.

Mo máa ń jẹ́ ẹ̀yin gan-an, mo fẹ́ràn ẹ̀yin, ẹ̀yin dá lára ẹyín, ẹwà, ẹja. Mo fẹ́ràn àwọn ìyẹn toró dá lára mi. Mo fẹ́ràn rẹ̀ gan-an, ó dùn yàtọ̀, ó dùn yàtọ̀ kò le pé tí máa máa fàà fàà fàà fàà fàà Mọ̀ máa ju sẹ́nu mi. Àfi ẹja tẹ́ pé ẹ máa wá yọ eégún ẹ lẹ́yìn yẹn, tàbí ẹran tẹ máa má fàà fàà fàà.

Ẹran tuntun, mo ṣe máa mú ọ wá, a lọ rà ni, gbà mí mo máa, mo lè rà ní, mo lè lọ sọ́dà kí n rà, ìgbà mí mo lè, mo lè rà lọ́wọ́ àwọn èèyàn tó wà lọ́wọ́ alẹ́ ìlú jára mu, tí ẹ pé wọ́n máa mú wa bá mi lé e lọ, gùsù mi ò ṣe kí n ra àwọn ẹran tuntun, gbà mí mo sì máa rà, ní ìgbà tí ẹ̀tì mò ń lu tí ò bá tí bàjẹ́, mo lè rà mí àbí ẹ pé owó tí wà lọ́wọ́ mi máa ní kí n tẹ̀ wá ra tuntun.

Ah! Oṣù tó kọjá, oṣù tó kọjá ni mo kọ́ ǹkan tuntun níbi iṣẹ́ wa, mo kọ́ bó se máa ń ṣe ǹkan ní orí afẹ́fẹ́. Ki ṣe pé màá máa fi ìwé kọ́ lójoojúmọ́. Mo kọ́ bí màá ṣe fi ìwé kọ́, bí màá tún ṣe kó o sí inú ayélujára mi.

Ah mo mọ bí a tí n yà àwòrán. Ìbá mi tí bá yà àwòrán, ọ̀rẹ́ máa ní, "à o dáa, ó dùn ún wò ó ṣe dáadáa ó fojú ló ń jẹ". Ìgbá mi tí bá yà àwòrán won máa ní, "à ko dáa o". Mo lè ní mo mọ àwòrán, mo mọ àwòrán ya. Ó yá ní, "à kí ṣe pé mo mọ̀ ọ́ yà? Kí de ṣe pé mi ò mọ̀ yà?" Ó ye yín bá.

Mo máa ń fìn torí àwọn bàbá mí wọ́n máa ń ní ah kó o lè, kó o lè máa, kó o lè máa rùn dáadáa tóí gbogbo afẹ́re tó máa jáde lára ẹ, gbogbo aṣọ rẹ kó máa rùn dáadáa. Ẹ pé wọn máa ń ní, ah ọmọ yìí bó ṣeun run, bó ṣeun. Igba mi wá dè mọ̀ pé tùràri wọ́n máa fi ń lé ẹ̀mí burúkú dànù nígbà.

Há, mo máa ń mu o tó bá rẹ mi. Kára mi tí kò bá ṣe dáadáa máa mú. Kára mi lè ṣe dáadáa. Ìgbà mi, ó máa, ó máa rẹ mi báyìí máa ni, "ha," mi ò, mo tí bá ti rí pé, a! O ti fẹ́ dojú ẹ́ tí ó ti ń rẹ mi, tí ó rẹ mi láti inú máa ni, "a! Kí n mu o, kí n má lọ dákẹ́ síbi."

Tí n bá fẹ́, tí n bá kojú àwọn ìṣòro níbi iṣẹ́, bí mo ṣe máa ń kojú ẹ̀, ìgbà mí mo lè mí sí inú kí n wá mí síta, kí n wá fi ara balẹ̀. Torí mi ò fẹ́ràn tí ń bá, tí ń bá ń ṣe gbogbo ẹ̀ kíákíákíá mó lè lọ ṣe àṣìṣe. Àṣìṣe dèré ó lè tú fa wàhálà i míì. Ṣùgbọ́n tí mo bá farabalẹ̀ ṣe.

Mo máa ń sùn lọ́sàn o. Mo máa ń sùn lọ́sàn. Tí mo bá, tí mo máa ń sùn lọ́sàn tí bá ní, tí mi ò bá ní nǹkan ṣe àbí tí bá ti gba ààyè níbi iṣẹ́, ó ní, ó máa ń fún wa ní ààyè oúnjẹ ọ̀sán. Bí a bá ti gba aaye yẹn níbi iṣẹ́ fún wákàtí kan, tó bá dẹ́ rẹ̀mi, mo máa ń sùn. Tí mi ò bá dẹ̀ lọ síbí kan kan lọ́sàn, mo máa ń sùn. Tí mo bá wà ní ilé ebe, jẹ́ pé ọjọ́ yẹn mi ò lọ sí yàrá ìkàwé, mo máa ń sùn.

À, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. O nígbà kan tó je pẹ́, mo ṣiṣẹ́ fún èèyàn, ìgbà tí mo wá ṣe tán o wá ní pé à, kí n má binú òhun o lówó, òhun ò ní eléyi. Mo dẹ̀ wá, mo wá fiilẹ̀ fún. Onígbà kan, oní ọ̀gá mi kan tí mo máa ń bá ṣiṣẹ́ to jẹ́ pé mo, mo bá ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́

Bí mo ṣe máa ń tọ́jú ẹka náà mi, ìgbà mí mo máa lọ síbi tí wọ́n máa tí n tọ́jú ẹka náà, kò bá mi ṣẹ́, ìgbà mí mo máa ṣe fúráà mi, mo máa gẹ́ ní ẹẹkan ní ọ̀sẹ̀ méjì, àbí èèmejì ní oṣù, that's ẹẹkan ní ọ̀sẹ̀ méjì ohun ni mo máa ń ṣe ẹkanáà mi. Mo dẹ̀ máa ń fi, mo dẹ̀ máa ń, mo dẹ̀ máa ń lẹ ẹkenáà mi sórí ẹkenáà mi kó le dà.

Tí o bá ń pé mo ṣe irun, mo, mo lẹ irun tó tún máa ń lẹ̀. Mo máa ń ṣe ní ẹẹkan ní oṣù. Bí pé irun mi nìkan ni mo ṣe, ẹẹ̀mẹ́jì ní oṣù ni màá ṣe. That ẹẹ̀mẹ́, ẹẹkan ní oṣù, ní ọ̀sẹ̀ méjì ni mo ṣẹ, ni mo máa ṣe irun. A jẹ́ ìjẹ́bẹ́?

Mo máa ń rántí àlá mi. Mo máa ń rántí àlá mi, ìgbà míì mi ò kí ń rántí. Ṣùgbọ́n ìgbà púpọ̀ mo máa ń rántí. Ṣùgbọ́n ìgbà míì mi ò kí ń rántí. Ṣùgbọ́n ìgbà púpọ̀ mo máa ń rántí àlá mi dáadáa. Mo máa rántí àlá mi. Mo dẹ̀ máa ń lálàá nǹkan tó dáa. Inú mi máa ń dùn tí n bá lálàá. Mo máa ń rẹ́rìn gan nu àlá.

Mo ti sọ tẹ́lẹ̀ pé ọmọ ilé ìwé ni mí, mo máa, mo máa ń lọ sí ilé ìkàwé. Ní ìsìnyí gan, mo lọ sí ilé ìkàwé lónìí to je pé mo tun wá ko ìdánwò rán pé. Mo ṣe ìdánwò ránpẹ́. So, mó máa lọ sí ilé ìkàwé gan-an. Mo maa n lọ sí ilé ìkàwé lọ kàwé torí ìdánwò wa ò ń bọ̀ lọ́nà.

À, mo máa ń fọ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀ tí mi ò bá lọ ibi iṣẹ́. Mo máa fọ ọkọ̀ mi, ìgbà mí mo máa ń fọ fúnra mi, ìgbà mi ì máa gbé fúyàn kó bá mi fọ. Ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ nìkan ni mo máa ń fọ.

Mo máa ń pàrọ̀ ọkàn mi o. Ah, tí bá ti ń ṣe nǹkan tí wá rí pé ah, ó dà pé kí ni ò ní ṣe ṣe, màá kàn pàrọ̀ ọkàn mi pé kí n ṣe nǹkan mi. Ìyẹn tí, ìyẹn, irú èèyàn tí èmi jẹ, mo máa ń pàrọ̀ ọkàn mi gan. Tó bá jẹ́ pé mo ti mọ̀ pé nǹkan yìí máa ṣe, mo ti sọ pé nǹkan yìí máa ṣe, tí wá rí pé ó ti dàbí ìgbà tó jẹ́ pé kò ní ṣe mọ́, màá pàrọ̀ ọkàn mi pé ah, já ṣé mi jọ.

Mo mọ̀ bí a ti ń pẹja. Ó ti ẹni ìjọ kan tí mó fẹ́ pa ẹja àrọ̀, ẹja odò. To je pé wọ́n mú wa, wọ́n mú, wọ́n, a lọ ra ní ààyè. Kí n tó pa, ẹja náà wá ń jó, ó ń jó. Kí n tó pa, àyà mí wá ń já pé, ọlọ́hun sha nu mi, máa jẹ kẹjà yìí jábọ̀. Májẹ́ kẹjà yìí, ko ṣálọ mó mi lọ́wọ́. Kò sí n inú omi o.

Ibi ìṣirò mi máa ń ṣí ní ago mẹ́jọ, ṣùgbọ́n àwọn tó máa gbálẹ̀, tó máa, tó máa núlé, tó máa yanju gbogbo ẹ̀, wọ́n máa ti dé ní ago méje àbò. Àwa ta bá wá fẹ́ ṣiṣẹ́, a máa wa dé ní ago mẹ́jọ a dè má bẹ̀rẹ̀ iṣẹ́. Ò ń gbani láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé àárín ọdún, ó yẹ ká a má, a má, a má máa parí iṣẹ́ ní ago méje. Ṣùgbọ́n láti àárín ọdún títí dé òpin ọdún, a máa parí iṣẹ́ ní ago mẹ́.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ò dán mọ́rán gọ̀n ni. Ìbáṣepọ̀ mi pẹ̀lú òun ò dàbí ẹ̀gbọ́n sí àbúrò torí pé mo máa ń lọlé wọn. Ìgbà mí tí ó bá rí ìrìnàjò, mo máa lọ jó ti ọkọ wọn àti àwọn ọmọ wọn. Ìbáṣepọ̀ wa ò dàbí ti ọmọ ìyá, kò dàbí ti ọ̀gá si ọ mọṣẹ́ rárárara.

Mo máa ń ṣẹ̀yin orí ìgbà wo ni kí n máa wọ àwòrán, mo dẹ̀ máa ń lọ, mo máa ń lọ sórí tíkítọ̀kà, mo máa ń lọ sí àwọn ayélujára láti lọ wo bí wọ́n ṣe ń lọ lórí léédé wa àti nì àgbáyé.

Mo máa ń wọ ìbọ̀run nígbà mìí, igbà mí miò sí ní wọ̀, igbà mí mo máa ń lo ìbọ̀run torí òòrùn, tí n bá lo, eh, ìgò ojú mi, màá wà lo ìbọ̀run kí òòrùn má lọ ba àwọ̀ mi jẹ́. Ẹ mọ̀ pé mo dúdú tẹ́lẹ̀ kí òòrùn bá tun lọ bà jẹ́ kí màá lọ sa.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, ṣùgbọ́n àbúrò mi máa ń lo ọwọ́ òsì. Ìgbà tó dẹ̀ wà ní kékeré, wọ́n wá ní kó, kó, kó pàrọ̀ ẹ̀ sí ọwọ́ ọ̀tún. Látìgbà yen, ó máa ń fi ọwọ́ ọ̀tún jẹun, ìgbà mìí ò máa fi ọwọ́ òsì jẹun. Tó bá fẹ́ ṣe nǹkan mi, no, rárá ó máa fi ọwọ́ òsì jẹun. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni ó wá fi ń kọṣẹ́ nikan.

Mo máa ń fá àwọn irun mi ní ìgbà mí. Ó dá lé bí wọ́n ṣe bá gùn sí. Ìgbà mí mo máa ń fá irun ẹ̀ kan ní oṣù. Mo máa ń fá irun ní ẹ̀ kan ní oṣù àbí ẹ̀ẹ̀mejì ní oṣù. Ó dá lóríi bí wọ́n ṣe bá tètè gùn sí.

Owó tí mò ń gbà ò fi bẹ́ẹ̀ dára tó, ṣùgbọ́n mo kọ́ fi ń pọwọ́ dáa ni kí ó má lọ jẹ́ pé èèyàn ò rí nǹkan ṣe àbí èèyàn ń jókòó tẹ́tẹ́ rẹ èèyàn ò fi fọ̀ pọwọ́ dáa. Kì í ṣe pé ó ń tó bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ tó, ká bá yọ owó mọ́tò ká yọ owó oúnjẹ, èyí ló máa ku kékeré ni.

Mo máa ń tẹ̀lé, mo máa ń lo-- n máa ń tẹ̀lé òfin torí èmi máa ń bẹ̀rù kí òfin wa lọ mú mi kọ́wá ní pé wọ́n fẹ́, wọ́n fẹ́ n ba fi ojú mi jó ofin, wọ́n fẹ́ máa fi ara mi jó ofin. Èmi ò fẹ́ràn iru nnkan báyen. Ṣùgbọ́n tó bá ti lé ká ṣe eléyi, mo máa ń tètè ṣe torí mo máa ń bẹ̀rù àwọn ìjìyà tó máa ń tẹ̀lé àwọn tó bá dárí òfin.

Èmi ò ní kọ̀mpútà kankan sí orúkọ mi, ṣùgbọ́n mo ní níbi iṣẹ́, tí ibi iṣẹ́ yẹn dẹ̀ re a kì í gbe lọ ile àfi tó bá yé pé a ní iṣẹ́ ta a fẹ́ ṣe. Ṣùgbọ́n a kì í gbe lo ile, a kàn máa máa lò òní àwa nìkan. Ṣóyẹ?

Mo ní but eyi tí mo ní ò pọ̀, mo fi sọ pé tí ibi iṣẹ́ náà ni, ibi iṣẹ́ náà ni. Èyí tí mo ní ìgbà kan ló bàjẹ́ tí a ti wá gbe lọ fún ẹni tó máa tú u ṣe. Ìgbà tí ẹni tí ó tú u ṣe tán, ó tún wá sọ̀rọ̀ pé kí ni. Ṣùgbọ́n mo ní tó bá yé pé tíyín ni.

Ti mo bá fẹ́ rin ìrìn-àjò, mo máa kó gbogbo nǹkan torí pé emi ò fẹ́ to jẹ́ pè igba ti máa dé rìn-àjò ẹ́wàá ni pé mo gbà gbé nǹkan, àbí nǹkan tó yẹ kí n mú, mi ò mú, nǹkan tó yẹ kí ń ṣe mi ò ṣe. Mi ò fẹ́ ẹ. So, máa mú gbogbo ẹ̀, mo le fẹ́ mú omi tí máa mọ́n mun gan ní ohun tí ba de.

Mo má ra nǹkan ìgbà mí, tà bá ra nǹkan, nǹkan tà bá rà kọ́ la máa rí. Ìgbà mí, nǹkan tà bá rà la máa rí. Ṣùgbọ́n kò, kò pé kò like, kò pé pé nǹkan tà bá rà la máa rí. A máa ma, a máa ma wí wípé "à, ó lè jẹ bẹ́ẹ̀, ó lè má jẹ bẹ́ẹ̀, ó lè jẹ bẹ́ẹ̀, ó lè má jẹ bẹ́ẹ̀."

Mo mọ bí wọ́n ṣe ń fò nígbà yẹn kí n tó tóbi báyìí. Ṣùgbọ́n nisin èmi o mọ bóyá tí n ba lọ fo, tin ba lọ ṣubú àbí ti n ba lọ yọ eyin mi amọ́, mo máa ń fò nígbà mi. Tí n bá ń ṣeré gan, máa kan ma fò ni inu mí ó máa dùn.

Kò sí nkán tí mi o lè jẹ lòwúrọ̀. Igbami, mo máa ń mú tea àti búrẹ́dì. Ìgbà mí, màá mú àwọn mílìkì, màá mú àwọn Milo, màá mú àwọn Golden morn, màá mú àwọn oat. Ṣùgbọ́n nígbà mí, emi ò mọ jẹ semó, mo jẹ àmàlà gan, mo lè jẹ rice kò sí nkán tí mi lè jẹ laaro.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn nǹkan ìlù, ìgbà mí mo máa rà á, ìgbà mi ìyá mi máa rà á fún mi, ìgbà mi bàbá mi máa rà á fún mi, ìgbà mi won máa fún mi lówó, màá lọ rà á, ìgbà mi máa rán àbúrò mi nítorí iṣẹ́ tí mò ń ṣe. Ìgbà mí tí n bá lọ ilé ìwé àbí tí ẹ̀yàn kan bá lọ sí ọ̀nà ibẹ̀, màá rán pé, "ejo, e bá mi ra nǹkan yìí."

Awon ìṣòro ayára bí àṣá. Kí n tó yanjú rẹ̀, igbá mi. Màá bèrè lọ́wọ́ ẹni tó, ẹni tó mọ̀ nípa rẹ̀ kó le ṣe, kó má di pé ìgbà tí màá kọ́wọ́ bọ̀ ló máa bá à jẹ tán pátápátá. Màá bèrè lọ́wọ́ ẹni tó mọ̀ nípa rẹ̀ pé ẹjọ ẹ ṣàánú mi nípa kínni yi, bi mo se máa yanjú ẹ̀ niyen.

A rọrùn nígbà mi, nígbà mi, ṣùgbọ́n nígbà mi má kàn máa ronú ayé mi ni, máa mọ ní kí ló dé? Má kàn máa ronú kí pe Ọlọ́hùn ṣánù mi, Ọlọ́hùn ṣánù mi mó jẹ ba bayi ku. Ṣùgbọ́n ní kí wọ́n mu ìbànú mi kọ́, máa ma dùn pé a!

Mo máa ń ṣe dáadáa ṣùgbọ́n o nígbà kan tí mi ò kí n ṣe torí camera phone mi. Ṣùgbọ́n níisin mo máa ń ṣe, mo fẹ́ràn rẹ̀ gan. Ínu mi máa ma dùn ni máa n ṣe. Ṣùgbọ́n mo máa ń ṣe pẹ̀lú àwọn tí mo sún mọ́. Mii n kí ń, mi n kí ń fẹ́ràn kí n máa ṣe pẹ̀lú àwọn tí mi ò sún mọ́ torí ó máa mójú fún mi, ó máa wẹ ènìhun lójú.